Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ṣe rí, tábìlì iṣẹ́ mi funfun ni ó dẹ̀ gún, ó wá ní ẹsẹ̀ mẹ́rin, o ní ibi tí mo lè fi tá, mú okùn bàlátà gbé, o de ní ibi tí mo lèti ohun sì lẹ ǹkan mọ́ níbẹ̀, tí mo bá, tí màmá rí ohun tí bàá lè mú bẹ́ẹ̀.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ ọkọ̀? Mo máa ń ṣe ní òwúrọ̀ ọkọ̀ ni pé òwúrọ̀ kọ̀kan tí bá fẹ́ lọ ibi iṣẹ́, màá dáná ń gba ni lórí ọkọ̀ kan, gan ikile mi ni mi dáná. Mo ti kà á de ji ọjọ́ àbámẹ́ta tí n bá ji lówúrọ̀, màá tún gbogbo ilé ṣe, màá gba gbogbo ibi àwọn koro nínú ilé.

Ṣé o ma n lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo ma nlọ sí ilé ìjọsìn. Láti mi tó, mi tó fi ọkọ̀ mi. Máa lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn mi jẹ́ máa ń lọ ní ilé ìjọsìn Awídún. Àwọn bátì mi fi ọkọ̀ mi lẹ́yìn tí mo bá lọ sí ní sinimá Sháláṣí. Máa lọ sí Sháláṣí. Ilé ìjọsìn tí mo máa lọ ní sinimá Sháláṣí.